Bẹ́ẹ̀ni mo máa n na eyín mi. Tí mo bá ti ji ni owuro kutúkutù, ni màá kọ́ ṣe àwọn eré ìdáraya tí ó máa ń wà fún àtìná ara, tí ó sì jẹ́ wípé ìgbà tí mo bá fi ṣe eré ìtàn, ara mi ti máa jí pépé tó ti máa na dáadáa. Ẹ̀n eleyìí ni mo sì máa ń gbìyànjú àti ṣe lójoojúmọ́ kí n tó lọ sí ibi iṣẹ́, tí ó sì jẹ́ wípé ó ti mọ̀ mi lára. Ó fẹ́ máa ṣi ọjọ́ kan kí n má ṣe irun kan báyìí. Ẹ̀ tó bá lẹ̀ di àwọn àsìkò kọ̀ọ̀kan lóòrèkóòrè, òun ló jẹ́ pé mo máa ń lọ sí àwọn ilé ìtọ́jú ara tí wọ́n máa ń pè ní spa, tí ó jẹ́ wípé mo sì máa na-- mo máa san owó. To je wipé mo máa san owó láti na ara mi, tí ó sì jẹ́ wípé eleyii ni mo máa ní, ẹ́ mo máa n ló máa ń-- eleyii ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láàgò ara mi. Torí mo mọ̀ pé ẹ̀yin nína ara nína, òun ni ó jẹ́ nǹkan pàtàkì tí ó yẹ kí èèyàn máa ṣe. Torí ẹni tí kò bá mu tí gbogbo egungun rẹ̀, iṣan ara rẹ̀, gbogbo emi ni oríkìrìkì ara rẹ̀ tí o ba máa ṣẹ́, tí o máa na, tí kò máa ń fi ṣiṣẹ́, ẹ̀ iru eni báyìí ó ṣe é ṣe kí ó wà ní ẹ́ kó ki aìṣàn, kó ṣe ago ara rẹ̀ fí bí ṣó fi ṣe bugbé. Eleyìí ló ti jẹ́ pé mo sì fi mu lọ́kun kúdùn láti máa na ara ní ọ̀pọ̀lọpọ̀ igbà, tí ó sì jẹ́ wípé èmi máa ń gbìyànjú láti wá gbogbo ọ̀nà tí mo bá lè na ara. Ìgbà mìíràn wà tó jẹ́ wipe máa sọ fún ìyàwó mi láti bá mi tẹ ẹyin ara mi. Ki o tẹ gbogbo oríkìrìkì ara mi tí má sì ẹ́ tààrà mi yóò sì tun jí pépé ní eyin ìgbà tí ó bá bá mi ṣe eleyìí. Ẹ̀